Ṣé o máa ń pa owó pamọ́? Oro pipa owó pamọ́, ó jẹ́ ǹkan tó wà very necessary tori pe kíni. Ní ìgbà tí ìṣòro bá dé, owo là na. Àmọ́ ìgbà tí ẹ̀yin bá ní ìdìmá tó ju ọgbàrá rẹ lọ, kò sí ọ̀nà mí tó fẹ́ gbà lẹ́yìn kó ṣe kíni kó ná owó tó wà lọ́wọ́ rẹ. Mo máa ń fi owó pamọ́ nígbà tó bá gbà, àmọ́ ìgbà mí kò mọ owó ta dá pamọ́ ná là ná.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? A, tó bá se pé kí n fún àwọn èèyàn lẹjẹ ni mi ò ṣe rí. Ó wù mí kí n ṣe amọ ero ara tèmi gan n bami torí pé kí ni àlàáfíà mi èmi náà máa ń wò pé, hmmm, só sì balance tó pé rere. Ṣùgbọ́n fúnfún ni lẹ́jẹ̀ kì í ṣe ǹkan tó le, àmọ́ ó jẹ n tó jẹ pé ó máa ń wù mí kí èmi náà fún àwọn èèyàn ní ẹ̀jẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Wẹ̀, nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń wo èwo ni ó ní àh, impotanti jù, ewo lósáa jù, tó sì jẹ́ pé a nidi átiṣẹ́. Ohun ní mọ̀ mọ̀ oun kókó se. Mi i pàrọ̀ okán torí pé èyí tí mo fẹ́ ráná jù re, èyí tí mo fẹ́ ráná jù.

Báwo ni o ṣe maa bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́. À mo ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú àlàáfíà àti ọ̀rọ̀ gidi. Bẹ̀ náà mo máa ń sọ ǹkan tó da fún wọn, mo kì í bá wọn jà, bẹ́ẹ̀ ni mi bá wọn yan òdi. À mo bá wọn lọ ilé ayé tó jẹ́ pé kò ní wàhálà.

Kíni o máa ń ṣe láti da àyọ̀ sí ara àwọn alábáṣiṣẹ́ pọ rẹ? Nǹkan kan tí mo ń ṣe láti da àyọ̀ sí ara àwọn alábáṣiṣẹ́ pọ mi pé mò ń bú wọ́n ní nǹkan, mo sì máa appreciate wọ́n nígbà tí wọ́n bá ṣe ohun tí mo fẹ́, mò ń yìn wọ́n, mo sì máa ń gbádùn wọ́n torí pé kí ẹ̀yàn yìn ẹ̀ gan-an wà lára ǹkan tó máa ń mú nínú ènìyàn dùn, ó sì máa ń mú ara eyan yín ha síkẹ́síkẹ́ lẹ́yìn ìwà ìgbà náà, mo máa ń sọ̀rọ̀ gidi sí wọn.